Ìgbà tí mo lọ sí ilé ìwé kẹ́yìn ni ọdún ogún àtọ́ ogún, ọdún ogún ogún, ọ́hun ni mo lọ sí ilé ìwé kẹyìn. Mo jẹ́ ọmọ tí ó ti jáde ilé ìwé, so tí mi ò lọ ilé ìwé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran kí n ma wo oríṣiríṣi àwòrán. Bẹ́ẹ̀ni, mo fẹ́ran wíwo ìràwọ̀. Ìràwọ̀ jẹ́ ohun tí ó wà ní ojú ọ̀run, tí ó sì máa ń tan iná, tí ó máa ń tan ìmọ́lẹ̀ fún ara ayé. Oríṣiríṣi ìràwọ̀ ló wà tí ọlọ́run ọba eledá tó dá s'ojú ọ̀run.

Bẹ́ẹ̀ni mo máa ń rántí àlá mi. Àlá jẹ́ ohun tí a máa ń lá àbí tí a máa ń rí tí a bá sùn. Ọ̀pọ̀lọpọ̀ bí àpẹẹrẹ, èèyàn ó ri wípé èèyàn lálàá, pé èèyàn wà ní Amẹ́ríkà tó sì jẹ́ pé ojú oorun ni o wà, tí ó bá padà jí, ó padà bára ẹ ní orí bẹ́ẹ̀dì rẹ̀, tòò ó ṣeéṣe nígbà míì kí èèyàn má lá k'èèyàn lálàá, kí èèyàn má rántí ó sì ṣeéṣe kí èèyàn rántí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àlá tèmi Èmi máa ń rántí.

Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ ìgbàgbọ́ èyí tí a fi rẹ́ ẹni kan pé ẹni kan náà tí ó sọ fún ẹnikan tí ẹnikan tí ó sọ fún ẹnikan tí ẹnikan tí ó sọ fún ẹnikan tí Ọlọ́run bá fẹ́ jíṣẹ́ fún èèyàn, kò ní sọ̀kalẹ̀ láti sin òkè láti wá jíṣẹ́, èèyàn náà ni ó ran.

Ìdúnadúrà jẹ́ ohun tí a máa ń ṣe láti ra ọjà. A ó daye lé ọjà, a ó ṣajé kó gba. Bóyá nkán tí kò fẹ́ràn kí ó máa ṣe ìdúnadúrà púpọ̀ jù. Èmi fẹ́ kí àwọn Yorùbá wọ́n ní sán láàárín ajénímù ní pẹ̀kọ́rọ̀. Èlò ló fẹ́ ta ọjà rẹ, iye tí mo fẹ́ rà ní iye tí èmi lágbára a ti rà ní tí ó bá gbà tí ò bá gbà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n lọ sí ilé tí a kó gbogbo àwọn nǹkan ìsẹ̀mbáyé sí torí ìtàn ni wá, àwa tí ìtàn. Kí a lè mọ ìtàn àwọn tó bí wa, kí a lè mọ ibi tí wọ́n ti ṣẹ̀ wá, kí a lè mọ nǹkan tí wọ́n ń ṣe, kí à wọn tó bí wá, kí wọ́n má pa ìtàn kí ìtàn fún wa, kí wọ́n má ba à lè jẹ ogún wa.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ àbá àwọn aládùúgbò ni wọ́n máa ń fún yẹn, ni wọ́n máa ń sọ èèyàn ní orúkọ náà láti fi bóyá lórí àṣìṣe kan tó wáyé àbí lórí àwàdà kan tó wáyé àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So mo ní orúkọ ìnagijẹ.

Bẹ́ẹ̀ni, wọ́n máa ń ka ìwé. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn kí o ma ka ìwé púpọ̀ torí mo fẹ́ràn kí maa ṣe ìwádìí ìjìnlẹ̀. Ẹni tí ó sì fẹ́ ṣe ìwádìí ìjìnlẹ̀, ó gbọdọ ka ọ̀pọ̀lọpọ̀ ìwé láti mọ òkòdoro ǹkan tí ó ń ṣe ìwádìí ẹ̀ torí gbogbo ǹkan ni a ti kọ sí inú ìwé tí a sì le rí nípa ọ̀nà ìkàwé. Ẹni ò bá kàwé afọ́jú ni kò le rí ran rárá.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Iwẹ̀ jẹ́ ọ̀nà gbóògì èyí tí a ń gbà ṣe ìmọ̀ toto. Ọ̀bùn ni kì í wẹ̀. Bí a bá jí ní àárọ̀, àkọ́kọ́ ohun tí ó yẹ ká ṣe, oun naà ní kí á wẹ̀ kí á mójú tó ara wa, kí á má máa dá ọ̀run pa àwọ̀n akẹgbẹ́ wa.

Mo jẹ́ ẹnìkan tí ó máa ń jẹ èso ní òwúrọ̀ tí n ba t jí. Mọ̀ ń kọ́kọ́ fi èso tẹ́nu lẹ́yìn ìgbà náà ni màá wá jẹ oúnjẹ tí a bá pèsè fún òwúrọ̀ ọjọ́ náà.

Ẹ̀kọ́ jẹ́ ohun tí ó ń gbé ni dípò ọ̀la ó sì jẹ́ ohun tí ó ń buyì kúni púpọ̀. Ẹ̀kọ́ tí mo kúkú, ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ó ń ni ẹ̀kọ́ nípa èdè lárúbáwá. Èdè lárúbáwá jẹ́ èdè tí mo fẹ́ràn láti gbọ́ gidigidi torí ó ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn mi.

Àwọn ọ̀rọ̀ asínà mi jẹ́ ọ̀rọ̀ pẹ́ẹ́rẹ́ tí mo ti ń lò láti kékeré, èmi kì í lò oríṣìíríṣìí ọ̀rọ̀ asínà, ẹyọkan náà ni mo máa ń lò. Tí mo bá ti fẹ́ wọ eyikeye ọ̀nà nínú ẹrọ ayélukára, tí mo bá ti tẹ̀sí tí kò bá ti ṣí, àjẹ́ pé kì í ṣe, àjẹ́ pé mi ò ní ilé nínú ibẹ̀ yẹn nìyẹn. So ọ̀rọ̀ asínà kan péré, ọ̀unà ni.

Ọkọ̀ akẹ́rù jẹ́ ohun tí a ń gun lójoojúmọ́, gbogbo tó bá ti jẹ́ ṣòwòṣòwò, o gbọdọ̀ gun ọkọ̀ akẹ́rù, o ti tó ọ̀sẹ̀ mẹ́rin ní èsì tí mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn, ọgbọ̀n ọgbà tí a bá ti fẹ́ lọ ọjà láti lọ ra ekan la máa ń gbin ọkọ̀ akẹ́rù.

Gíga tí mo kan ga, ó tó ẹsẹ̀ bàtà mẹ́fà. Gíga ni oun tí ó mọ à mọn ń wò, tí a sì máa ń rí, láti saroye boya ẹni yii ẹni tó ga ni, àní èyan asì n'àwọ́n tó kúrú.

Ètò ìdárayá mi, ètò tó múná dóko gidi ni. Ètò ìdárayá mi múná dóko. Nígbà tí n bá wù mí láti ṣe eré ìdárayá, eré ìdárayá jẹ́ ọ̀nà tí à ń gbà jẹ́ kí ìríkìríkì ara wa kọ ji pípé. Èleyi tí ó bá ti fẹ́ dẹnu kọlẹ. Èmi jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù orí pápá, èyí tí a ń fi ẹsẹ̀ gbá púpọ̀ tí mo sì máa ń sáré káàkiri field nígbà tí mo bá fẹ́ gbá bọ́ọ̀lù náà àti oríṣiríṣi eré ìdárayá mìíràn.

Bẹ́ẹ̀ni, mo mó n kọ ìròyìn níbi iṣẹ́. Ìròyìn níbi iṣẹ́ jẹ́ ǹkan gbóògì tí ọ̀gá ilé iṣẹ́ tí ó ní ìfẹ́ sí láti rí láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀. Láìsí ìròyìn, o ò lè mọ ohun tó ń lọ nínú ilé iṣẹ́ rẹ.

Ilé oúnjẹ, lọ́pọ̀lọ́pọ̀ ìgbà kọ́ ni a ń lọ sí ilé oúnjẹ nígbà tó jẹ́ pé a máa ń gbé oúnjẹ lọ síbi iṣẹ́ mi. Ṣùgbọ́n nígbà tí a kò bá rí ọ̀nà láti gbé oúnjẹ lọ síbi iṣẹ́, náà ni a lọ sí ilé oúnjẹ. Ìgbà tí mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn a títọ bí oṣù méjì.

Bẹ́ẹ̀ni, a rìnrìn àjò kò lè ṣe láì ra oúnjẹ ní òpópónà. Oúnjẹ òpópónà jẹ́ oúnjẹ àwọn a rìnrìn àjò tàbí ọ̀gọ̀rọ̀ yìí tí kò bá ní aya ń lé apán. Gbogbo a rìnrìn àjò pátápátá ni ó fẹ́ràn láti ra oúnjẹ ní ojú ọ̀nà.

Data tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ náà, data ni ohun èlò àbí owó tí a máa ń rà sí orí ẹ̀rọ ìléwọ́ wa tí ó máa ń mú wa wọ orí ẹ̀rọ ayélukára. Oun ni epo fún ẹ̀rọ ìléwọ́ tí ó lè jẹ́ kí ẹ̀rọ ìléwọ́ náà kó máa ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayélukára. Data tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ jẹ́ data ẹlẹ́gbẹ̀rún méje.

Òun mumú tí mo fẹ́ràn jù. Òun ni omi, torí omi ni ẹ̀mí. Láìsí omi kò sí ẹ̀mí. Mo fẹ́ràn omi púpọ̀. Lẹ́yìn náà, òun ni Martina. Martina. Mo fẹ́ràn Martina púpọ̀

Nígbà tí mo kàyíǹ lọ rí dókítà, òhun ni ìgbà tí mo fẹ́ ṣe àyẹ̀wò ara mi. Ìlọ rí dókítà jẹ́ ohun tí ó yẹ kí ẹ̀dà mójú tó ní òré kóòrè, torí a kò mọ èyíkéyìí nínú àìlera èyí tí ó lè ti wà nínú ara tí kò tíì fojú lẹ̀ jẹ.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí a kìí fi rán ọmọ ẹni. Àwọn Yorùbá wón ní ìṣe ìgbesẹ̀ a kìí fi rán ọmọ ẹni. Ìṣe ìgbesẹ̀ oríṣiríṣi ni ó wà èyí tí mo ti lọ ní ọ̀pọ̀lọpọ̀ bí ká lọ sójú ilé iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé jẹ́ ohun tí ó yẹ kí ẹ̀dà ó mójú tó lóòótọ́ ni ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ṣùgbọ́n a kò gbọdọ̀ torí iṣẹ́ ká gbàgbé ìgbésí ayé wa. Àṣìkò iṣẹ́ fún iṣẹ́ ni lọ́dọ̀ tèmi, àṣìkò ìgbésí ayé fún ìgbésí ayé ni. Báyìí ni mo ṣe ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi.

Bẹ́ẹ̀ni, ẹyin máa ń fọ́. Bí ẹyin bá ti jáboọ́lẹ̀, àwọn Yorùbá wọ́n máa ń pòwe wọ́n ní ọ̀rọ̀. Ẹyin lọ̀rọ̀ bó bá ti jábọ́ kò ṣe é ko mọ́. Ẹyin bí ó bá ti bọ́lẹ̀, ó ti fọ́ nìyẹn.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀, èmi ni láti ṣe ìrìnàjò lọ sí ọ̀dọ̀ àwọn ẹbií mi láti lọ bá wọn lo ìparí ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ jẹ́ àsìkò tí a máa ń gbà láti sinmi lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi ní òrìkòrè láti béèrè fún ètò ọjà wọn àti láti béèrè àdojúkọ èyí tí olùkálúkú wọ́n dojú kọ. Torí ohun tí o bá kàn wọ́n, ohun tó bá kan ojú, ohun tó bá bá ojú, o ba ẹmu.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí agọ́ rí. Agọ́ jẹ́ abúlé tí àwọn bàbá wa ti wá àbí tí àwọn màmá wa ti wá. Oríṣìíríṣìí agọ́ òun la ní. A ní agọ́ èyí tó jẹ́ pé ó ti di ìgboro, a sì ní agọ́ èyí tí ó sì wà ní abo ilé, tí ó sì wà ní oko. Bẹ́ẹ̀ni, mo ti lọ sí agọ́

Rárá o, n kò ní ọkọ̀. A ṣì ṣì ń bẹ ẹlẹ́dàá pé kí ó jogún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìgbàlódé eyí tí ó bá ìgbà mú fún wa. Kí Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. N kò ní ọkọ̀. Mo máa ń fi owó wo ọkọ̀ ni, ọkọ̀ èrò àbí ọkọ̀ akẹ́rù, òun ni mo máa ń wò.

Bẹ́ẹ̀ni, mo ní ìrọra tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn. Mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí mo sì máa ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà níwájú àwọn èèyàn. Wọ́n sì ni ẹni tí ó bá máa mú ọ̀bọ àwọn náà ṣẹ́bi ọ̀bọ eeyan gbúdọ̀ rọra láti sọ̀rọ̀ níwájú àwọn èèyàn torí sọ̀rọ̀sọ̀rọ̀ kó ràntí sọọ̀rọ̀sọ̀rọ̀.

Kò sí àkókò tí kò rẹwà jù nínú ọjọ́ ṣùgbọ́n àkókò òwúrọ̀ wà ní àkókò èyí tí mo fẹ́ràn jù nínú, nínú ọjọ́ àti nínú àwọn àsìkò tí a máa ń lò ní ojoojúmọ́. Gẹ́gẹ́ bí ẹ náà ni àkókò ìrọ̀lẹ́ tí a máa ń sinmi ní ẹnu iṣẹ́ jẹ́ àwọn àkókò èyí tí mo fẹ́ràn jù.